Ó lágbára díẹ̀ láti ka oye ìgbà tí mo ń lo fóònù mi ní ojoojúmọ́ torí pé àìmoye ìgbà ni. Bóyá mo fẹ́ pè é ni tàbí mo fẹ́ wo message tó bá wọ ori fóònù mi. So mi ò le mọ iye ìgbà tí mo ń lo fóònù. Ìgbà mìíràn wà tó jẹ́ pé bóyá mo gbé fóònù pé mo fẹ́ kọ̀nẹ́tì ẹ sí laptop mi. Ìgbà mìíràn wa to jẹ́ pé mo fẹ́ mo gbé fóònù bí kí n lè fi wo bóyá time ni àbí date àbí nǹkan kan. So ní ojoojúmọ́ mi ò lè ka, mi ò lè sọ pàtó pé oye ìgbà báyìí tó máa ń gbé fóònù mi àbí tí mo máa ń lo fóònù mi. Fóònù jẹ́ nǹkan tí mi ò lè ṣe láì lò. Kódà mi ò le dúró láàárín thirty minutes kí n má lo fóònù mi, mi ò rò wípé ó ṣe é ṣe. Àgbo pàpa jùlọ, fóònù ni mo máa ń fi kọ̀nẹ́tì wá, ẹ, laptop mi nígbà mìíràn. So àìmoye ìgbà, mo máa ń lo fóònù mi lójoojúmọ́ láìfàá orọ̀gùn.

Àwọn Yorùbá sọ wípé "A béèrè ọ̀nà kì í ṣìnà". So ìdí nìyí tó jẹ pé mo máa ń béèrè ọ̀nà tí mo bá ṣí ọ̀nà àbí tí mo dájú ibi tí mo fẹ́ lọ tàbí tí ọ̀nà bá pín pin sọ́nà méjì mẹ́ta tí mi ò mọ pàtó èyí tó yẹ kí n tẹ̀lé. So mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn tí wọ́n bá wà ní àyíká kí wọ́n tọ́ mi sọ́nà kí ń má ba à lọ wọ ibi tí ò yẹ kí n wọ.

Bẹ́ẹ̀ni o, mo wọ gíláàsì torí mi ò le wo screen láì wọ gíláàsì. Mi ò sì le ka ìwé láì wọ gíláàsì torí pé ojú mi ti ní àwọn problem díẹ̀. So therefore, mi ò le ṣe ohunkóhun lórí phone tàbí lórí laptop mi tàbí kí n ka ìwé láìlo recommended glasses.

Ní ìparí ọ̀sẹ̀ tó jẹ́ weekend, mo máa n sábà fọ ọkọ̀. Kò sí àyè fún mi láti fọ ọkọ̀ ní àárín ọ̀sẹ̀, so mo máa n fọ ọkọ̀ ní weekend. Ti n ba de tí fọ̀ ní weekend, òun ló tún máa gbé mi títí fún ọ̀sẹ̀ kan, di weekend mi. Pàápàá jùlọ, mo ní láti fọ ọkọ̀ so that a lè mọ̀ tótó fún mi láti gbé lọ sí ilé ìjọsìn pẹ̀lú àwọn ẹbí mi ní ọjọ́ ìsinmi.

Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun nípa bí a ṣe ń lo kọ̀ǹpútà àti ẹ̀rọ ayélujára dáadáa, pàápàá jùlọ nípa bí a ṣe ń lo òún fún ẹ̀kọ́, iṣẹ́ àti ìṣòwò. Mo sì fẹ́ kọ́ bí a ṣe ń lo àwọn ohun èlò orí ayélujára láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáadáa, láti ṣe ètò iṣẹ́ mi, àti láti rí ìròyìn tuntun tó lè ràn mí lọ́wọ́ láyé. Ìmọ̀ tuntun yìí máa jẹ́ kó rọrùn fún mi láti kọ́ ẹ̀kọ́, sí láti ṣiṣẹ́ pẹ̀lú ìgboyà àti láti ṣe àṣeyọrí dáadáa ní ọjọ́ iwájú. Tí mo bá dẹ̀ mọ̀ gbogbo nǹkan tí mo fẹ́ yìí, a tún ràn mí lọ́wọ́ láti lè ran àwọn ènìyàn lọ́wọ́, láti máa kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ nípa kọ̀ǹpútà àti bí wọ́ntu ṣe lè lo ẹ̀rọ ayélujára dáradára. Èyí yóò tún búnkún fún iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́. A kọ́kọ́ jókòó lórí kẹ̀kẹ́ dáadáa, a fi ẹsẹ̀ méjèèjì lé pẹ́dà, a sì tẹ pẹ́dà lọ́wọ́lọ́wọ́. A tún máa di áàndù kẹ̀kẹ́ mú dáadáa kí a lè dárí rẹ̀. Nígbà tí a bá ń gun kẹ̀kẹ́, ó ṣe pàtàkì kí a wojú ọ̀nà dáadáa kí a sì dọ́gba dọ́gba ara wa. Èyí ṣe kókó. Mo mọ kẹ̀kẹ́ gùn dáradára, mo sì lè kọ́ ènìyàn bí a ṣe ń gun kẹ̀kẹ́.

Rárá, mi ò ní àwòrán kankan lára, nítorí pé mi ò nífẹsí láti máa ya àwòrán sára. Tí mo bá rí àwọn tó n ya àwòrán lára, mo máa ń kóríra àwòrán náà. Mi ò ní àwòrán kankan lára, ṣùgbọ́n mo lè ṣàlàyé rẹ̀ dáadáa ní ọ̀rọ̀ kí o lè yé ènìyàn míràn ìdí tí kò da kí a ní àwòrán lára.

Bẹ́ẹ̀ni èmi ti fún ẹlòmíràn ní ẹ̀jẹ̀ rí, nítorí pé ẹ̀jẹ̀ mi jẹ́ ẹ̀jẹ̀ tó dára. Mo ní O positive. Mo sì mọ ìdí tó fi dára kí a fúnni ní ẹ̀jẹ̀, nítorí pé mo mọ̀ wípé ó ṣe pàtàkì. Fífi ẹ̀jẹ̀ fún ni ó lè ran àwọn aláìsàn lọ́wọ́, ó sì lè gba ẹ̀mí ènìyàn là. Ìdí nìyí tí mo bá ní opportunity láti fún ènìyàn ní ẹ̀jẹ̀, mi kì í ro léemejí kí n tó ṣe é.

Ọjọ́ tí mo fẹ́ràn jùlọ nínú ọ̀sẹ̀ ni Ọjọ́ Àbámẹ́ta. Mo fẹ́ràn ọjọ́ yìí nítorí pé ó jẹ́ ọjọ́ ìsinmi tí ọ̀pọ̀ ènìyàn kì í lọ ilé ẹ̀kọ́ tàbí síbi iṣẹ́. Ní ọjọ́ Àbámẹ́ta, mo máa ní àkókò púpọ̀ láti sinmi, láti bá ẹbí àti ọ̀rẹ́ mi sọ̀rọ̀, àti láti ṣe àwọn nǹkan tí mo fẹ́ràn bíi kíkà ìwé, wíwo tẹlifíṣàn tàbí kọ́ ìmọ̀ tuntun. Ọjọ́ yìí tún jẹ́ àkókò tí mo máa fi ń ronú jinlẹ̀ nípa ara mi àti ìlànà ọjọ́ iwájú mi. Nítorí ìdí wọ̀nyí ni mo ṣe fẹ́ràn ọjọ́ Àbámẹ́ta jùlọ ní gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni Kérésìmesì. Mo fẹ́ràn Kérésìmesì nítorí pé ó jẹ́ àkókò ayọ̀ àti ìfẹ́. Ni àkókò yìí, àwọn ẹbí máa ń kó ara wọn jọ, a máa ń ṣèbẹ̀wò sí ara wa, a sì máa ń pín oúnjẹ àti ẹ̀bùn. Kérésìmesì tún jẹ́ àkókò ìrántí ìbí Jésù Kristi, èyí tó ń kọ́ wa nípa ìfẹ́, ìrẹ̀lẹ̀ àti ìtìlẹ́yìn fún ara wa. Mo tún fẹ́ràn Kérésìmesì bí àwọn ènìyàn ṣe ń wọ aṣọ tuntun, ṣe ilé wọn lẹ́wà, àti bí ayọ̀ ṣe ń kún gbogbo agbègbè. Nítorí gbogbo àwọn ìdí wọ̀nyí ni mo ṣe fẹ́ràn Kérésìmesì nínú gbogbo àjọ̀dún tí ó wà.

Ohun tó má a ń mú kí n rẹ́rìn ni ìtàn ayọ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí ẹbí mi. Ìgbà tí mo bá wà pẹ̀lú wọn, tí a bá ń sọ̀rọ̀, tí a sì ń rẹ́rìn papọ̀, ó má ń dùn mọ mi nú gan ni. Mo tún má ń rẹ́rìn nígbà tí mo bá rí ohun àtọkànwá tàbí ẹ̀rín ìnurere bí i àwọn fíìmù aláyọ̀, àwàdà tó wunilórí ayélujára tàbí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àyíká mi. Irin pọ̀ pẹ̀lú àwọn ènìyàn àti ohun tó jẹ́ kí ayé dùn ló mú kí n rẹ́rìn gan, torí pé ó má ń dá mi lójú pé ayé kún fún ayọ̀ àti ìfẹ́. Àwọn ohun tó lè mú kí n rẹ́rìn ni yẹn.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ìpè fídíò lẹ́ẹ̀kọ̀kan. Mo máà ń ṣe ìpè fídíò pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ mi kí a lè rí ara wa sọ̀rọ̀ àti bá ara wa se àkókò pọ̀ papajùlọ tí a kò bá lè rí ìpàdé ní gidi. Ìpè fídíò tún jẹ́ kó rọrùn láti bá ara wa sọ̀rọ̀, láti rí ara wa àti láti fi ìpinnu pẹ̀lú ìrìnàjò sílẹ̀. Ó sì tùn máà ń mú ayọ̀ bá mi nítorí pé mo lè rí ojú wọn, rí bí wọ́n ṣe ń rẹ́rìn àti ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn ní ìmúlẹ̀ lólufe. Nítorí náà ìpè fídíò jẹ́ ohun tó ṣe pàtàkì fún mi ní ìgbésí ayé. Bo tilẹ̀ wù kó jẹ́ wípé kì ń ṣe ní gbogbo ìgbà mo máa ń ṣe é.